Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo lọ sí ọjà ní ìjẹta láti lọ ra nnkan ọbẹ̀.

Èdè wo ni o fẹ́ kọ́? Mo nílò láti kọ́ èdè Faransé dáradára.